Bẹ́ẹ̀ni mo fẹ́ran kí màá rìn ní atẹ́gùn. Torí pé atẹ́gùn dà fún ara, atẹ́gùn jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ń jẹ́ kí ara balẹ̀. Tí ara bá wà lókè, tara ọ ba yá, tí atẹ́gùn bá wà, ara èèyàn máa balẹ̀.

Ẹ kànkàn máa ń mú ohun mímu protein lẹ́ẹ̀kọ̀ọ̀kan, máa ń mú tí bá rí pé ó ṣe pàtàkì láti mú, máa mú. Àmọ́ ojújumọ́ kọ́ ni máa ń mú, ọmọ máa ń mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ni ipò oún jsẹ kan tí kí a máa ṣe ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan, kí sè gbógbó ló yé kí éyàn máa ṣe, èyí ló mú ṣe máa ń ṣe bí.

Tí bá fẹ́ pààrọ̀ nǹkan mi, mi máa ń ronú ńipa nǹkan tí mo bá ti pinnu bó mo fẹ́ ṣe, màá rò ó síwájú, màá rò ó sẹ́yìn, màá rò ó iyi tó dá àti iyi tí ó dà ń bẹ. Gbogbo ẹni máa ń rò papọ̀. Tí bá rí pé àtíbọ̀tán rẹ̀ ó jẹ́ nǹkan tó dá, mi ò ní yii ọ́kàn mi padà. Wọ́n tí o bá je pé àtíbọ̀tán ẹ jẹ́ nǹkan tí ó dá ni, wọ́n máa yii ọ́kàn mi padà Iẹ̀ṣẹ́kẹ̀sẹ̀ bi mo se máa ń ṣe é ní ẹ.

Tí n bá sín, mo máa ń sọ pé bless you tàbí kì n sọ pé bless you náà ni máa ń sọ gbogbo igba tí n bá sín. Nítorí pé wọn kọ́ mi láti lẹ́ níyẹn pé tíyan ba ń sín kí yan máa sọ pé bless you kí yan sì fi ọwọ bomú ẹ, kí àwọn ǹkan tó bá wá bẹ́ kan má se jáde láti jẹ́ kí ẹlòmíràn má sín.

Tí mo bá fẹ́ ràntí àwọn ọ̀rọ̀ àsìnà mi gbogbo ẹ̀ ni máa ń kọ́lẹ̀ sórí nóòtù orí fóònù mi. Ǹkan tó máa ń fà níyẹn. Ṣẹ́ gbogbo ìgbà tí àsìkò láti, tí mo bá láti ṣé bá ti tó, ó máa ranmílétí fúnra rẹ̀ pé àsìkò báyii báyii, oo ye kin ṣẹ̀ nnkan bayi báyi, máa dẹ́ṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Mi ò ní sọ pé boya máa ṣe nígbà tó bá, tí bá ṣe díẹ̀, ẹ́sẹ̀kẹsẹ̀ tí ó bá ti ranmílétí ni máa ṣe.

Bẹ́ẹ̀ni, mo láti, mo fẹ́ràn kí máa jiyàn. Àmọ́ láti jẹ́ pé nǹkan tí ó bá mú ọgbọ́n dání ni mò ń jiyàn lè lórí. Tí kò ṣe pé nǹkan tí ó lọ́pọ̀lọ̀ tí ó mọ́pọ̀lọ́ wá àbí nǹkan tí ó mọ̀ọ́gbọ́n wá ni màá máa jiyàn ni lórí. Mi ò ní ṣe bẹ́ẹ̀. Àmọ́ rárá pé nǹkan tó mọ́pọ̀lọ́ wá, nǹkan rẹ̀ pé ó máa ṣe yàn láfani ni, mo máa jiyàn lè lórí dáadáa.

Akara jẹ́ oúnjẹ kan to je pé kò sí nǹkan tí kò bá lọ̀. Akara àti ekọ, akara àti ògì, akara àti gari, akara àti búrẹ́dì, akara lásán gan, kò sí nǹkan tí kò bá lọ̀. Àmọ́, èyí tí èmi fẹ́ràn jù ni akara àti ògì.

Máa kàwé, mo máa ń kàwé dáadáa, mo máa ń kàwé. Máa kà-- àmọ́ ó ti pẹ́ tí mo ti kàwé gbẹ̀yìn. Tí mo ti kàwé gbẹ̀yìn, nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga mo ti kàwé gbẹ̀yìn. Ẹ̀gbà tí mo ti kúrò ní ilé ìwé ẹ̀kọ́ gíga mi ò rò pé mo ti kàwé kankan. Òun ńkan tí bá tí máa fẹ́ kàwé gan-an, online ni màá ti ká àbí kí ń kí ń ká ká láti oríí fóònù mi. Àmọ́ pé kí ń ṣìwé, kí ń ka, ó ti pẹ́ tí mo ti kà. Òun ńkan tí màá ń kà.

Oṣù tán bí mi jẹ́ oṣù kẹwàá inú ọdún. Oṣù tó ń pè ní "october" òun ni wọ́n bí mi. Oṣù náà jẹ́ oṣù kan tó jẹ pé oṣù tí ó ṣe pàtàkì ni. Nítorí pé àwọn tó bí ní oṣù yẹn Libra ní zodiac sign wọn. Zodiac sign Libra ó dẹ̀ jẹ́ zodiac sign tó jẹ pé òun ló fẹ́ràn kí a máa ṣe tòótọ́, kí èèyàn máa pàrọ̀ jùlọ. Nítorí náà inu mi dùn pé oṣù tán bí mi ni yẹn.

Mo máa ń rìn làlàáfíà. Bẹ́ẹ̀ ni mo máa ń rìn làlàáfíà, torí pé àlàáfíà ni mo wà. Àlàáfíà ni gbogbo ẹran, egun, ẹ̀jẹ̀ ara mi wà. Torí náà mo máa ń rìn lálàáfíà láì lo ọ̀pá abí nǹkan kan tí o jẹ́ pé ó ń rọ̀ mí lorun láti rìn. Mo máa ń rìn fúnra làlàáfíà.

Mo máa ń fa aṣọ bora fíbora tí n bá ń sùn, àmọ́ kò ún ṣe gbogbo ìgbà. Tí òtútù bá wà àbí tó bá jẹ́ pé ọjọ́ náà tutù, mo máa lo aṣọ ìbora. Àmọ́ bá dé pé ọjọ́ tí oru ń mú ni àbí ọjọ́ tí ò bá tutù, mi ò ní lo aṣọ ìbora torí pé ó máa jẹ́ kí oru tó mú mi máa jẹ́ kó pọ̀ síi ni. Mi ò sì nífẹ̀ẹ́ kí oru máa mú mi rárá, rárá, rárá ni.

Mo fẹ́ràn láti máa lọ sí ilé iṣẹ́ ń bayé. Àmọ́, gbogbo ìgbà kọ́ ni máa lọ sí ilé iṣẹ́ ń bayé. Ẹkankan ìgbà tó bá wù mí lọ máa lọ, àmọ́ máa lọ sí ilé iṣẹ́ ń bayé dáadáa. Àmọ́ gbogbo ìgbà kọ́ ni máa ń lọ. Ẹ̀ẹ̀kọ̀kan ni tí ó bá ti wù mí lọ pé ẹ kí ń lọ, máa lọ.

Bíba àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣíṣe o jẹ́ ǹkan tójẹ pé ó nílò kí èèyàn fi ọ̀pọ̀lọpọ̀ àti ọgbọ̀n ṣe, nítorí pé àwọn ẹlẹgbẹ́ tí èèyàn bá súnmọ̀ wọn ju, tí ẹ bá bá wọn ṣeré jù, ò má mi, ó máa ń fa kí wàhálà wà ní iṣẹ́. Tí èèyàn ò bá dé súnmọ̀ wọn, ó máa ń fa o máa ń jẹ́ kí wọ́n máa wò yàn pé ẹni yìí ẹni tó burú ni. Nítorí náà, èèyàn mọ̀ láti mọ bí ọ̀ ń ṣe máa ṣe àmọ́ kó ni ṣe jùú.

Ìgbọ́n dédé tí mo fẹ́ràn ni èyí tí àwọn èèyàn máa ń lò jù, òun ni ẹmi náà máa ń lò ti gbàgbe orukọ ẹ́. Àmọ́ ẹnìkan kan náà ni, torí pé ibi tí mo wà ó je ibi to je pẹ́ òrù pọ̀ ń bẹ. Àmúlétutù gan an ni a máa ń sábà lò nítorí pé òrù tó wà níbẹ̀.

Rárá o, eyin o fọn mi ri. Àgbà mi ti wà ní kékeré títí di ìgbà tí mo fi dàgbà rà yí, eyin o fọn mi ri rárá. Ní ǹkan kan náà, mo ti pa eyín kòkó tàbí a ti ba jẹ́ wà, diẹ̀ pẹ̀ eyín máa kan mí fúngbà díẹ̀ léyìn iná a tó lọ̀, àmọ́ kí eyín máa fọn mi, bí a tó rí àkókò rà bí nkán kan kò ṣe ẹlẹ̀ sí mi ri.

Tí mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi isin, ó ti ṣe díẹ̀. Ìkan lára wa ṣe ìgbéyàwó. Nígbà tí ó dẹ ṣe, gbogbo wa lọ síbẹ̀. Ìgbà yẹn ni mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi gbẹ̀yìn. Àmọ́ mo ní ìgbàgbọ́ pé a máa tun pàdé ara wa láìpẹ́.

Aṣọ, kò sí iru aṣọ tí mi ò lè wọ̀. Boya Agbádá ni o, sokoto láti Bùbá ni ọ́, Dànṣíkí ni ọ́, gbogbo ẹ ni mó fẹ́ràn láti máa wọ̀. Ó jẹ́ sísu taǹtaǹ náà ni. Àmọ́ nǹkan kan tí mo máa ń wò nu aṣọ ni pé kí ó máa fún mo mi lára jù, kí ààyè wà káṣọ tó bí kí ààyè wà tí mo lè yìí nínú ẹ̀. Nkan tí mo fẹ́ràn nu aṣọ ni ẹ̀, bọ̀ àmọ́ kò sí aṣọ tí mi ò lè wọ̀, kò sí aṣọ tí mi ò fẹ́ràn láti máa wọ̀.

Ti n ba máa bá awon oníbàárà, oníbàárà ṣe ìpàdé, mo máa ń kọ́kọ́ jókòó. Mo máa, gbogbo nǹkan tí mo fẹ́ bá sọ, mo máa sọ ọlọ́kan mi. Gbogbo nǹkan tí mo fẹ́ bá ṣe tí mo máa sọ fún, màá sọ ọlọ́kan mi náà, màá sọ, sọ, sọ, sọ, to je kí mo máa fi sórí, màá ha sórí. So tin ba ti pàdé oníbàárà náà, kò ní, kò ní lé fún mi láti bá sọ̀rọ̀

Èso tí mo fẹ́ràn jẹ ju ni ọsàn. Ọsàn jẹ́ èso kan tí ó jẹ́ pé ó dáa fún ara. Tí mbá rí pé boya inú mi kún àbí mi ò lọlé igbọ̀nsẹ̀ fún gbà díẹ̀, màá ra ọsàn bí mẹ́rin àbí márùn-ún tí màá mú bá ti mó ọsàn màraárun yen tàn. Kí ìṣẹ́jú ọgbọ̀n tó lù, màá lọlé igbọ̀nsẹ̀ sá ní. Ọsàn jẹ́ èso kan tó dáa to je pé ó máa ń ti gbogbo nǹkan tí ó dáa lára, ó máa ti boọ̀tà.

Mi ò ní gíláàsì ọrùn, mi ò ní gíláàsì ọrùn, mi ò tẹ́ẹ̀ ní gíláàsì kankan rárá rárá Nítorí pé ojú mi dà ṣàkíyà. Mó máa ń jẹ́ irú, mo dè máa ń jẹ́ kárọ́tì dáadáa. Àwọn oúnjẹ méjì yí ó dáa gan fún ojú. Kò kí ń jẹ́ kó jù má wo báì bàí.

Fóònù mi ó jẹ́ bí ọ́fíìsì mi ni. Ohun nkan tí máa ń ṣe, gbogbo appointment, gbogbo àláàmú, gbogbo iṣẹ́, gbogbo nnkan tí máa ń ṣe orí fóònù ló wà. Àfi ìgbà tí ba pé mi ò mo ń sùn àbí tí bá ń ṣe nǹkan mi boyà mọ́ ń dáná lọ́wọ́ àbí mò ń bá oníbàárà sọ̀rọ̀ àbí mo mò ń ṣètò ọjà lọ́wọ́ nìkan mi ò ní sí pẹ̀lú fóònù mi. Àmọ́ o gbogbo ìgbà tó kù a ń pẹ̀lú fóònù mi ni.

Idojukọ oríṣiríṣi ló wà ní ibi iṣẹ́ mi. Idojukọ pọ̀ ńbẹ̀ nu, àmọ́ èyí tó tóbi jùlọ ni òun ni àwọn oníbàárà torí iṣẹ́ oúnjẹ, ǹkan tí èèyàn ń jẹ ni mò ń ṣe. Ìyan òde le ṣe oúnjẹ púpọ̀ sílẹ̀ tí oníbàárà ò bá ṣí, ó máa wó gbó èlò máa bàjẹ́ àbí kí ó má jẹ kó má taste, bio yẹ kó yé taste.

Àkókò ìrọ̀lẹ́ mo fẹ́ràn jù nítorí pé o jẹ́ ká mọ̀ pé kò sí bí ọjọ́ náà ṣe máa burú tó, kò sí bí ǹkan náà ṣe máa rí ní ọjọ́ kan pé ǹkan to má ṣelè lọ́jọ́ kan, ilẹ̀ máa ṣú. Tí ilẹ̀ bá dé tí í ṣú, ilẹ̀ á tún ajẹ pé ọjọ́ yẹn ò tíì lọ nìyẹn. Ọjọ́ mi jẹ́ kẹ́rẹ́, ó máa, ó máa wá pẹ̀lú àǹfààní láti tú ṣe ǹkan tó da.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ mi mú gbogbo ìgbà, ibiṣẹ́ ló ti máa bẹ̀rẹ̀, ibiṣẹ́ ló dé ti máa parí. Nítorí pé gbogbo èyàn ni ibiṣẹ́ kọ́ lọrẹ rẹ̀. Àwọn kan wà rẹ gbogbo fẹ́ dáadáa fún ẹni ibiṣẹ́, àwọn kan dẹ́wàá tí wọ́n kò fẹ́ dáadáa fún ẹni ibiṣẹ́. Torí ná èyàn má ní láti fọpọ́lọ ṣe ni kí èyàn má bà kabámọ̀.

Mo máa ń jẹ gọ́ọ̀mù dáadáa, àmọ̀ nkankan ni màá ń jẹ. Irú gọ́ọ̀mù tí mo dè fẹ́ràn sì máa ń jẹ ni àwọn gọ́ọ̀mù tó bá ní mint nínú. Ọ̀pẹ tí èèyàn bá jẹ, imú èèyàn ó máa, ó máa ṣí, ó máa tutù tó má ní mint nínú. Írú àwọn gọ́ọ̀mù tí màá ń jẹ nìyẹn.

Àti jókòó níle ìfẹ́rẹ́ṣẹ́ ni ọkọ̀ òfurufú, mi ò rò pé ó máa ń gbà, àmọ́ ó jẹ́ nǹkan to je pé ó dùn láti ṣe. Tí eyan bá ṣe, èèyàn máa-- ó ní, ó ní feeling kan tí èèyàn máa ní tí ó bá ṣe. Àmọ́ mi ò rò pé àwọn èèyàn máa ń gbà kí ó ṣe dáadáa bí àwọn ènìyàn ṣe fẹ́ ṣe.

Lẹ́yìn tí n bá ti jẹ oúnjẹ alẹ́ tán, mo máa kírun, máa ṣàdúrà, màá wẹ̀, màá fọ eyín mi, màá wá jókòó, màá wa ro bí ojo yẹn ṣe lọ, àwọn nǹkan to yẹ kì n ṣe, àwọn nǹkan tí o yẹ kì n ṣe, màá kọ́lẹ̀, màá tun wá kọ àwọn nǹkan tí mo fẹ́ ṣe fún ọjọ́ keje, ojo tó kàn, àǹd àwọn nǹkan tí o jẹ pé tí n bá ṣe tó máa dùn mi tí mi ò ní ṣe, màá wa gbé méjì yen wo sira wọn.

Mi máa ń ṣe ìwádìí wọn, àmọ́ mi ò kí ń ṣe ìwádìí fini fini ntorí pé alábàáṣiṣẹ́ pọ̀ naa jẹ́ ẹ̀mi kọ́ ni mo gba wọn ṣiṣẹ́. Tí ó bá jẹ pé èmi ni mo ní iṣẹ́, tí bá kin to gba eeyan ǹkan kan, màá ṣe ìwádìí dáadáa, màá ṣe ìwádìí fini fini. Àmọ́ tí ó bá kí ń ṣe èmi ni ó gba wọn ṣiṣẹ́, iṣẹ́ mi kọ́ láti wádìí wọn.

Mo máa ń wọ̀ ago ọwọ́ dáadáa, mo má wọ̀ fún ẹ̀ṣọ́. Mo ṣì máa ń wọ́n láti mọ ǹkan tí àkókò ń sọ. Torí pé àkókò ni ó ń darí ohun kan tí a ń ṣe ní ilé ayé yìí. Àkókò la fi máa ń mọ. Nítorí náà, mo máa n wọ̀ ago ọwọ́

Ó ti pẹ́ tí mo ti kẹ́yìn fò ó. Fífò dè jẹ́ ǹkan tó jẹ́ pé, o ó dùn mọ̀ mí tí mo fẹ́ràn láti máa ṣe. Àmọ́ ó ti pẹ́ tí mo ti kẹ́yìn fò. Mo dẹ́, mo nígbàgbọ́ pé láì pẹ́, máa tún fò. Ó jẹ́ ibi tó súnmọ́ náà ni kí ń ti e tún wọ̀ inú oko òfurufú, ó ti pẹ́ tí mo ti wọ̀.

Mo máa ń kọrin kẹ́lẹ́ tí mo bá ń nu balùwẹ̀ àbí tí mo bá wà nu ilé ìdáná, àbí tí bá ń fọṣọ àbí tí mo bá ń ṣe ǹkan lọ́wọ́, màá ń kọrin kẹ́lẹ́. Ẹ̀pẹ̀ máa ma jó sí ìgbà mi. Màá kọrin kẹ́lẹ́, àmọ́ mo mọ̀ pé ohun mi náà kóse pé ó dùn to yen náà, àmọ́ ó jẹ́ ǹkan idùnu fún mi láti ṣe.

Mo máa ń gé irun mi ní ọ̀sẹ̀ méjì méjì. Máa gé irun mi, irun mi jẹ́ irun kan to jẹ pé irun orí mi ó máa ń tètè wù. Ọ̀sẹ̀ méjì méjì ni màá gé, tí n bá ti gé, that means pé màá gé ní ẹ̀ẹ̀méjì lóṣù. Tin ba ti gé níbẹ̀rẹ̀ oṣù, màá tun gé láàárín, tin ba ti gé láàárín oṣù, ó tun di oṣù tó ń bọ̀, màá tun gé níbẹ̀rẹ̀ ààtàrín bi mo ṣe maa ṣe gé irun mi nìyẹn.

Tí bàá rí pé mo nílò láti ra nǹkàn kàn tàbì méjì, tó dà pé ọjà dẹ́ẹ̀ súnmọ́ mi, mo máa ń lọ ra lọ́jà fúnra mi. Àmọ́ tí bá yí pé nǹkan jẹ́ pé kò ṣe wí lọ́jà ní kíákíá ni, màá ra ní online, wọ́n sì máa bá mi tètè bá ẹ sí ẹnu rọ̀ná mi gan gan gan báyìí.

Mi ò kí ń ka ẹ́mí lọ ti máa fọ́ dúdú túmọ̀ àmọ́ máa ń fọ ọwọ́ mi lóore kóòore. Aga tí bá dáná àbí tí bá ń ṣe nǹkan kan, àbí tí máa ń fọ ṣeun tí máa ń fọ, màá rí pé dájú pé mo fọ ọwọ́ mi lójú túmọ̀ tó ẹ̀ẹ̀mẹ́fà.

Nkankan tí mo gbàgbé, tí mo gbàgbọ́ nípa ìṣòro ni pé kí èèyàn tó lè kọjú ìṣòro láìsí wàhálà, èèyàn máa láti mọ nǹkan tó fà ìṣòro yẹn gan-gan gan-gan ná. Tí èèyàn bá ti mọ ìdí ìṣòro yẹn, máa ti mọ nǹkan tó fà àti rí, àti kọjú ẹ̀ kò ní jẹ́ nǹkan tó lè mọ́

Oun mímu tí mo fẹ́ràn jù ni omi. Torí pé omi jẹ́ oun mímu tí o dáa jù fún ara. Ó da fún ara gidi gan kí èyàn máa mú mi. Iyán dé, omi tí èyàn bá dé lè mú, èyàn ò lè mú ǹkan mi bẹ. Lójojúmọ́, o máa ń fún nkàn mí sára èyàn ni. Torí ẹ́ ló jẹ́ pé omi ni kan ni oun mímu tí mo fẹ́ràn jù.

Máa tan kiri fún mi. Àmọ́, ǹkan kan náà ni màá ṣe. Oun gbogbo gbá gan an, màá gbàgbé láti ṣe ẹ̀tọ́ ìmú òru, kó jẹ́ pé nǹkan tó ṣe pàtàkì ni láti ṣe. Kò ń ṣe ǹkan sí ẹ̀mí o, ní àmọ́ sí ẹlòmí o, àmọ́ sí ẹlòmí, ẹṣin mi kò ṣe pé kò ṣe pàtàkì láti ṣe kò bá dandan.

Mó feràn láti lọ sí èti òkun dáadáa, torí pé ó ní bí atẹ́gùn òkun ṣe máa ń ṣe lára èèyàn. To je pé ó máa ń jẹ ki ara tún èèyàn, ó máa ń jẹ ki ara dẹ́ èèyàn. Ni atẹ́gùn òkun, bí wọ́n bá fẹ́ ṣiyàn lara tí omi òkun náà bá n ṣàn síyan lẹ́sẹ̀, o ní bó ṣe máa rí lára.

Rárá mi kìí wọ̀ bọ̀wọ́. Rárá mi ò. Kò ń jẹ́ ǹkan tó ṣe pàtàkì torí pé ibi tí mo ń, ibi tí mo ń gbé, ìlú tí mo wà kò ń ṣe ìlú tó tutù. Ṣó a tí máa wọ ìbọ̀wọ́ kò ń ṣe ǹkan tó pàdáǹdán, kò ń ṣe ǹkan tí bàá láti máa ṣe. Mi ò rò kí mo wọ ìbọ̀wọ́ rí. Àfi tí bá fẹ́ dáná, ǹkan ìbọ̀wọ́ tí a máa ń wọ̀ tí a bá fẹ́ dáná, nǹkan ló máa ń wọ̀, mi ò ń wọ̀ mí.

Ó ní láti ṣe pẹ̀lú bí mo ṣe tẹ̀ àti ǹkan tí mo fi ṣe, tí máa ṣe ǹkan púpọ̀ lórí ẹ̀, lápapọ̀ bátiri e máa ma ń tètè já wálẹ̀ ju ti n báa ṣe ǹkan eyokan àbí tí máa ṣe ǹkan rárá. Too much, àmọ́ tí n ba tẹ̀, igi batiri e tètè já wálẹ̀

Gbogbo àdéhùn tí n bá ní, mó máa ko sílẹ sórí note, mo de máa fi àláàmù sórí ẹ. Bí ọjọ́ báìbàì mo ni adéhun báìbàì, pelu eni báìbàì. Màá ṣẹ́ẹ̀tì àláàmù síí. Ọjọ́ báìbàì mo náà déhun báìbàì, ìpàlẹ́ ni báìbàì. Bi mo sì máa ń ṣe é nìyẹn, tí mi ò kí n fi gbàgbé.

Mo máa ń wojú ìfòjú dáadáa fún wákàtí púpọ̀. Àgaga lalẹ́ tí mo wà ní ita gbangbà, mo máa ń wo kódà mo ti mọ orúkọ bí star bí mẹ́rin kan tí mo ti mọ orúkọ wọn. Àwọn tó tóbi jù, tí iná wọn rà, wọ́n máa ń tan jù, mo ti mọ orúkọ wọn.

Tí ọ̀sẹ̀ bá ti fẹ́ parí bẹ́yẹn, gbogbo títà, gbogbo rírà, ohun kan tí bá ti ṣe bẹ̀yen mo máa kọlẹ̀. Máa rán check record mi, màá mọ eyi tí mo ná, eyi tó wọlé àti eyi tó jáde. Màá fi mọ̀ pé báyìí mò ṣe báì báì báì kí wá lè fi tún gbáradì fún ọ̀sẹ̀ tó ń bọ̀

Mo máa ń lo èrò ìdákẹ́jẹ́ àmọ́ gbogbo ìgbà kọ ni ẹ̀kọọkan ni tí, tí ìwúlo ẹ bá ti yọ̀, màá lòó. Àmọ́ tí ìwúlo e ọ ba tii yọ̀, mo ní lọ fún ìgbà yẹn. Ìgbà tí ìwúlo e bá ṣe lọ ni màá lọ èrọ ìdákẹ́jẹ́.

Èmi àti ẹ̀bí mi lásìjọ ajowà, ojoójúmọ́ ni a máa ń rí ara wa. Tori náà. Àmọ́ àti àkókò láti lò pẹ̀lú wọn, ó máá, ó máa ní ṣe pẹ̀lú nǹkan tí wọn á lọ mí láti ṣe. Bia won ni nǹkan tó jẹ́, tó padàn dán láti ṣe lási kọ́kọ́ yẹn, màá ṣe é.

Rárá o, iṣẹ́ tí mò ń ṣe kò ṣe iṣẹ́ tí è n kọ́ ní ọ̀dọ̀ ọ̀gá. Iṣẹ́ ilé ìwé ni o ti máa kọ́. Mọ dẹ̀ wọ aṣọ àkayọ̀ri ní ilé ìwé nígbà tí mò ṣetán, àmọ́ pé látọ̀dọ̀ ọ̀gá fún iṣẹ́ mi ò ṣe iru é.

Nǹkan ẹyọ kan tí ó bà mí jẹ ni àkókò, àkókò mi wọ́n mú ṣé tó àkókò mi bó ti yẹ. Nítórí náà máa ń pẹ́ dé lórí kòrìí, máa ń pẹ́ dé dáadáa.

O máa n tó bii wakàtí mẹ́sàn sí mẹ́wàá, máa fí siṣẹ́ lojoojúmọ́. Àmọ́ ọjọ́ ajé mi ò kí n lọ ibi iṣẹ́, mì ní ṣe nkankan. Máa wá ilé, máa sún gbogbo àwọn ìṣe ilé tí máa fẹ́ ṣe. Ọjọ́ yẹn ni máa farabalẹ̀ ṣe gbogbo ẹ̀.

Bẹ́ẹ̀ni, Mùsùlùmí ọ̀kú ò ní ṣeré nítorí pé ìgbà nínà ko muṣẹ́, mu ṣe ẹ kú ṣe mu. Ohun fi ṣe ṣeré kò ọkàn pé ọ̀gá tà ọ̀gá ò tà owó aláàrù á pé, pé kòsí bí iṣẹ́ ṣe fẹ́rí. Lẹ́yìn ìparí oṣù, wọ́n máa gbàwọ́n.

Rárá o, mi ò kí ń lo dáàbò bo òrùn, mi ò kí ń lo, àrá rárá, mi ò lórí, mi ò lọ tọ́ pé iṣẹ́ tí máa ń ṣe ju iṣẹ́ alẹ́ ni, alẹ́ ni máa ń wà ntà kẹ̀dẹ̀ sí òrùn tó fẹ́ mú lálẹ́

Tí bá jí lówuró, máa kọ́ ṣadúrà, ti bá ṣadúrà tán, màá mú green tea láìsí sugar, láìsí milk ni màá mú, ó sì da fára. Ǹkan tí màá jẹ, julowóró niyen, green tea. Tí bá máa jẹ oúnjẹ, mo máa ń to ọsàn kí n tó jẹ nǹkan mi.

Tí èèyàn bá wà nínú ìlà, àkókò máa ń slow o, ó máa lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀, ó máa pé àkókò ò fẹ́ move, kò fẹ́ sún rárá. Àmọ́ tí mo bá wà nínú ìlà, nínú ìlà, mo máa ń farabalẹ̀, mi ò kí n panic.

Àwọn ǹkan tí màá ń wò ki to yan àwọn alábáṣepọ̀, àkọ́kọ́ ni bí ọdo ee ṣe sún mọ́ ìṣẹ́ tó. Èkejì, ni bí ẹni na ṣe máa ń ṣíṣe kárakára sí. Àti ẹlẹ́ẹ̀kẹta, tó bá jẹ́ ẹni tó jẹ́ olóòtítọ́ ti ó ń pàrọ̀, àwọn ǹkan tí màá ń wò nìyẹn.

Àti mo máa fi dába mi o, àwọn ilé olóunjẹ wọn o ni tà o. Tọ́ri mi ò kí ra oúnjẹ jẹ́ ń tà, mi ò rántí ijo tí mo lọ sí ọ̀dọ̀ ilé olóunjẹ gbẹ̀yìn, ó tún máa tó ọdún méji abi mẹ́ta sẹ́yìn. Tóri pe mo máa ń dáná fúnra mi, gbogbo nnkan tí bá ń jẹ máa ṣe é fúnra mi ni.

Òótọ́ oro tó wá n bẹ́ẹ̀ ni pé eeyàn ò le ran gbogbo ayé lọ́wọ́ tán. Eyii ti ipá ẹ bá ká, tí ò ní pa ẹ lára, fi rànyan lọ́wọ́. Eeyan de ma láti ranyan lọ́wọ́ pẹ̀lú nǹkan tí ẹ̀yin náà bá nílò lọ́wọ́lọ́wọ́. N kan to máa ń jẹ́ kí ìrànlọ́wọ́ tún dùn ṣe ni yen.

Mi ò n Ṣẹ́ni kàn tó fẹ́ràn láti máa dá èékánná sí, torí pé kí n tó wí kin tó fọ́ máa ti fẹ́yín já tán. Mí ò ní dání rántí pé mo fẹ́ tọ́jú èékánná. Tin báa ti fẹ́yín já tán, máa ṣẹ wáa rántí pé à, mí dẹ́ fẹ́ tọ́jú èékánná yìí o. Bí ọ̀rọ̀ èmi àti èékánná ṣe rí ní ẹ̀, àti kékeré dẹ́ẹ̀ sì ni.

Ẹ̀ẹ̀kan kan ni máa ń pàdé e ẹ́ẹ̀kan kan nì kò nṣe nǹkan tó jẹ́ wípé ó máa ṣẹlẹ̀ lóòrèkóòrè. Ìgbà mí bí ẹẹ̀kan lọ sẹ̀ ni ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àmọ́ ó jẹ́ ǹnkan tó jẹ́ wípé ó máa ń wù yàn kèyàn máa ṣẹ kó máa ṣẹlẹ̀ léra léra.

Tí o bá jẹ́ ẹni tí ó ní je pé emi àti e jẹ ọ̀rẹ́, ọ̀rẹ́ pàtàkì àbí ọ̀rẹ́ tó je pé àmọ̀ra àti pẹ́, má ṣe máa ba ọwọ́ yàtọ̀ sí yẹn. To jẹ́ pé bóyá a ṣẹ̀se bẹ̀re sí ìmọ̀ra wa ni àbí ẹ́ńi to jẹ́ pé a fi bẹ́ẹ̀ sọ̀rọ̀, bá ṣe máa gba ọwọ́ ara wa náà ó yàtọ̀ sí ara wọn.

Rárá mi ò kí ń bínú tí mo bá nínu ọ̀kò, mi ò kí ń bínú rárá. Torí pé ìbínú mi ò lè yí ǹkan kan padà. Ìgbà mi tí màá bínú, màá rántí pé, màá tún rò pé ìbínú mi yìí ṣìń, ṣé ó lè yí ǹkan kan padà? Ǹkan tí mò ń bínú yìí ṣé ó ṣe é yí padà? Tó bá jé ǹkan tó ṣe yí padà ni màá dọ́gun ìbínú yẹn, màá fi kún. Àmọ́ tí bá yẹ pé ìbínú yẹn ǹkan tó ń fà á, kò sì ǹkan tí ẹ pé, ìbínú dòtí là mẹ́wàá, kò ní ǹkan kankan ò ní ṣe, màá yá gbójú ń bẹ̀

Ohun tó máa ń fún mi ní tara ni iṣẹ́ ni tí àwọn, àwọn alábàáṣiṣẹ́ tí wọ́n bá ṣiṣẹ́ wọn bòtítọ́ àti bó ṣì yẹ, ó máa ń fún mi ní tara pé a, kí ló fàá tó ń ṣe báyìí? Kodá, iṣẹ́ ni ṣe ogun iṣẹ́

Rárá mi ò fẹ́ràn oru aráárá, ó mo mo mo prefer kí n wà nínú otútù, lẹ́bí kí ń máa fa ṣọ́bọ̀ rá mi ju kí n wà nínú òru lọ. Mi ò fẹ́ràn oru aráárá torí pé ara máa já mi jẹ, ara máa ní mí tí n ba wa ninu òru àmọ́ tí mo bá ní ilẹ̀ tó bá tutù inu mí máa ń dùn ni.

Mo mọ bọ ṣe n se oúnjẹ dáadáa, dáadáa. Gbo gbo oúnjẹ tí màá ń jẹ, èmi ni màá se funra mi. Mo bọ ṣe n ṣe oúnjẹ àti kékere mo tí màá ń se oúnjẹ, màá ṣe é fún ara èmi, màá ṣe é fún àwọn ará àt'ọrẹ. Nítorí náà, àtìse oúnjẹ ò tí wa, o ti wà lára mi láti kékeré. O dẹ jẹ́ nǹkan tó ṣe pàtàkì kí eyan mọ bí ọ ṣe ń se oúnjẹ. Tí ẹẹ́ ba mọ bí ẹ ṣe ń se oúnjẹ, ìjẹkújẹ ni a máa jẹ.

Mo mọ bi a tí ń yàwòrán, àmọ́ kò le dàbí ẹni tí ó lọ kọ́ bi a tí ń yàwòrán ní ilé ẹ̀kọ́. Àmọ́ ọmọ tí ń yàwòrán kò ní máa dá ṣẹ́ akátú ẹni tó lọ kọ́ ilé ẹ̀kọ́. Àmọ́ ṣé bá yàwòrán, ó máa ń dá, ó máa ń dáa ní dáadáa.

Tí bá rí pé mo ti ṣẹ̀yàn toje pé nǹkan náà ó jẹ́ nǹkan tó lọ́fà, màá tọrọ àforíjì, màá bẹ ẹni náà, màá sì bẹ dáadáa, màá sọ̀rọ̀ tútù pẹ̀lú ọ̀rọ̀ ìwà pẹ̀lẹ́. Maa bá ẹni náà sọ̀rọ̀ láti rí pé gbogbo nkan tó wà nlẹ̀ ó tán nlẹ́.

Mo máa ń ṣe yoga, àmọ́ ó ti pẹ́ tí mo ti ṣe yoga gbẹ̀yìn. Ẹ̀ẹ̀kan kan ni màá ń ṣe. Oríṣi díẹ̀ mo ti ṣe yoga. Bí ẹn kọ́ ló ṣú ni màá ń ṣe yoga nítorí pé àsìkò mi ò fi bẹ gbà mí láyé láti máa ṣe yoga lórè kórè. Yoga dáfara, máa jẹ́ kí gbogbo ìṣọ́ra kan nà.

Radio ni máa ń gbọ́ nígbà tí mo ba wa ń nu oko. Radio, àsòrọ̀mágbèsì òun ni mó máa ń gbọ́ nítorí pé ó dáa. Eeyan máa mọ nkan tó ń ṣẹle nílùú, eeyan máa mọ̀ tí, tí sùkiri fà kirì bá wà ní ọ̀nà. Eeyqn máa mọ nkan tó ń ṣẹlẹ̀. A jẹ́kì eeyan máa mọ nkan tó ń ṣẹlẹ̀ láwùjọ.

Tí bá, mo máa ń wo manual yẹn láti wo bóyá ìṣòro tí ó ń ṣe lọ́wọ́. Ọ̀ jẹ́ pé mo lè sáré yanjú ni tí mo lè ṣe fúnra mi. Tí bá rí pé nǹkan tó jẹ́ pé mi ò lè yanjú ẹ ni, mo máa filẹ̀. Mi ò ní, mi ò ní tasi rárárá, mò lè tú sé kí n ní kàwọn èèyàn tó mo ńpa e kan ṣe. Àbí kí n gbá kí n kuku ra tuntun mii.

Mo máa ń rà ń kan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa, àmọ́ ǹkan tí máa rà lórí Íńtánẹ́ẹ̀tì ni láti ṣe pẹ̀lú àwọn a gadgets. Mi o kìí ra oúnjẹ lórí Íńtánẹ́ẹ̀tì ara ara, mi ò dẹ̀ kí n ra aṣọ, torí gbogbo ìgbà tí mo ní kí n ra oúnjẹ, abi aṣọ lórí Íńtánẹ́ẹ̀tì, ọ̀tọ̀ nìkan tí máa ra ǹkan tó máa gbé wá, torí náà mi kì í ra méjì ẹni Íńtánẹ́ẹ̀tì.

Email mi, Emeeji. Lójúmọ́ ni máa ń yewo, àárọ̀ àti alẹ́ kí n tó sùn, màá wo, màá wo, èyi to bá yẹ kí n delete, màá delete ẹ, ètò bá yẹ kí n archive, màá archive ẹ, ètò bá yẹ kí n fọ̀ í sísi, màá fọ̀ í sísi. So mo se máa ń ṣe é nìyẹn.

Aago mẹ́wàá, mo máa ṣe ètò àgọ́ ijí mi, àmọ́ ìgbà mi tí n bá ṣe àlámu gàn, kò ní jí mi ní àkọ́kọ́ náà. Mo máa ṣe díẹ̀, má sì síwájú kó tó wá jí mi. Ki n tó jí, agaga to bá je pé ijọ́ tí mo ní kàn ni ò fẹ́ ṣe, màá kọ máa snooze e ni.

Mo mọ bi wọn ṣe ń tún àwọn nǹkan ṣe dáadáa, àmọ́ gbogbo nǹkan kọ́ ni mò mọ bí wọ́n ṣe ń tún ṣe. Àwọn nǹkan kékéké bí i iru ẹrọ̀ ìbánisọ̀rọ̀, ẹ̀rọ̀ ara yà bí i àṣà, àwọn nǹkan kékéké, kékéké bẹ́ẹ̀ yẹn, mo máa ń tún ṣe. Àmọ́ àwọn nǹkan bí i ọkọ̀, ọkọ̀ òfurufú, ọkọ̀ ojú omi, mi ò mọ bí wọ́n ń tún àwọn iyẹ́n ṣe o.

Ijètá ni mo ti kẹ́yin lọ s'ọjà, ijètá. Mo ti lọ s'ọjà kẹ́yìn, mi ò dẹ́ kí ń lọ s'ọjà ní gbogbo ìgbà. Mọ̀ má wa rí pé to bá fẹ́ lọ s'ọjà gbogbo ǹkan tí wọ́n máa nílò fún ọ̀sẹ̀ kan, màá ra gbogbo lẹ ǹkan náà. Nítorí náà mi ò kí fẹ́ lọ s'ọjà lójoojúmọ́. Ẹ̀kan l'ọ̀sẹ̀ ni mo ma ń lọ sọ́jà.

Kọ̀mpútà laptop ni mo ní. Kọ̀mpútà náà Windows ló ṣe, Windows ló ṣe kọ̀mpútà yẹn. O jẹ́ kọ̀mpútà tí ẹ pé ó ní pọ́n daadáa. Bá́tìri méjì ni ó ní, ẹyokan fún keypad, ẹyokan fún screen. Tori e nàá bá́tìri yẹn máa ń pé dáadáa kó tó kú.

Ọmọ bọ̀sẹ̀ ń ṣe ìrànwọ́ àkókò dáadáa, dáadáa. Ó jẹ́ aran nkan tí mọ n bọ̀sẹ̀ ń ṣe jù. Àmọ́ gbogbo ìgba ko ni máa ń ṣe, ẹ̀ kọ̀ọ̀kan ni máa ń ṣe. Àwọn ọmọ ọ̀sẹ̀ ń ṣe, ó jẹ́ ǹkan tí ọmọ ọ̀sẹ̀ ń ṣe dáadáa, dáadáa.

Ẹ̀ẹ̀mejì ni màá ń fọ eyín mi lójoojúmọ́, àárọ̀ àti ní alẹ́ kí n tó sùn. Ni màá ń fọ ní morí dájú bẹ́ẹ̀ nítorí pé gbogbo ìgbà kan ni màá ń rìn láti lọ sí dókítà ilé eyín lọ rí. Nítorí ilú tí mo wà kò fààyè gba kí èèyàn máa lọ rí dókítà eyín lóorekọ̀ore. Nítorí náà, màá ń rí pé dandan ni kí n tọ́jú eyín mi dáadáa bó ti tó àti bó ti yẹ.

Àwọ̀ dúdú ni mo fẹ́ràn jù nítorí pé àwọ̀ dúdú jẹ́ àwọ̀ tí ó lágbára, àwọ̀ tí ó yí tó jẹ́ pé ó ní ipọn, ẹni pé nǹkan ìjàmbá òun tètè ṣe. Àwọ̀ tó jẹ́ pé ó lè endure any weather ní àwọ̀ dúdú.

Mi mọ bí a ti ń fọ́n dáadáa, dáadáa. Kò sí ẹni tí n ò mọ bí a ti ń fọ́n. Ti fọ́n jẹ́ ǹkan tó kéré jù fún ẹyan láti ṣe. Àmọ́, gbogbo ìgbà koni ẹyan máa máa fọn, ẹ̀ẹ̀kan kan ni a máa máa fọn. Tí ẹ máa ti ń fọ́n jù, gan kò dá, kò dá rara rara tí ń bá ti ń fọ́n jù. Oda láti máa ń fọ́n díẹ̀ díẹ̀, díẹ̀ díẹ̀

Tea ni mo fẹ́ràn. Green tea láìsí milk láìsí sugar. Ó ṣe fún oun tí máa mú nìyẹn. Mi ò fẹ́ràn coffee lọ títí báyẹn. Torí pé tí máa mu coffee l'ámu jù, orí máa ń fọ́ mi. Mi ò dẹ̀ fẹ́ràn kí orí máa fọ́ mi. Torí náà mo ṣì máa ń mu tea. Tea dẹ̀ dára púpọ̀.

Àjò ọdún tí mo fẹ́ràn jù ni ọdún ta ń pè ní ọdún iléyá àti ojùdé ọba ni mo fẹ́ràn jù. Nítorí pé gbogbo won máa ń kó àwọn èyàn wa láti ọ̀nà jíjìn àtó ọ̀nà tó súnmọ́, gbogbo èyàn máa wá papọ̀. Àṣírí ọdún, àṣírí oyè, àṣírí iṣẹ́, gbogbo ẹyọ máa dùn. Ó jẹ́ kí n fẹ́ràn ènìyàn.

Rárá o, mi ò ní ẹranko ọ̀sìn o, àmọ́ ó jẹ́ lára nǹkan to jẹ pé mo máa ṣì ṣe tó wù mí ṣe. A ti ní ẹranko ọ̀sìn, bí a ti máa ní ẹranko ọ̀sìn, ẹranko ewúrẹ́ ni màá fẹ́ sin. Torí pé kò o jẹ́ ẹrankan to máa fún èèyàn wàhálà jù tí kò lè wu láti sìn.

Mo ní ètò ààbò kọ̀m̀pútà. Avast ni mo máa ń lò. Avast ni mò ń lò nítorí pé ó jẹ́ ètò ààbò kọ̀m̀pútà kan tó dára, tó ṣe, tó ṣe lágbára, tó jẹ́ pé kò kàn ṣèé tú any how.

Mo ní irungbọ̀n, àmọ́ kò pọ̀ bí mo ṣe fẹ́ kó ṣe pọ̀ sí. Àmọ́ mo ní irungbọ̀n kò kún, mo sì wumi láti pé kó kún sí. Irungbọ̀n mi ò kún, àmọ́ mo ní irungbọ̀n, but òún sì ń pọ̀ díẹ̀díẹ̀ sí i. Mo sì lo nkan tí mo mọ̀ pé ó ń lo sí irungbọ̀n kó pọ̀, àmọ́ kò pọ̀ náà, bi mo sì wumi láti pọ̀ sí i.

Mo ṣèyìn pẹ̀lú ọkọ̀ ojú irin dáadáa, ṣèyìn pẹ̀lú ọkọ̀ ojú irin, àmọ́ ó ti pẹ́. Ó dà jẹ pé mo gbádùn ẹ̀ dáadáa, kò ní wàhálà, kò ní pé èèyàn máa sún, kò ṣe gbogbo ẹ̀, ààyè máa gbọ́n, everybody láti jókòó dáadáa, everybody máa comfortable, kò sí ìṣòro, mo gbádùn ẹ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, à igbà mí ọdún méjì gan. Mo ti dúró láì lo ẹ̀rọ ayára bí àṣá. Mo ti ṣe ọdún méjì gan ri tí mi ò lo, àmọ́ ń gbà yẹn ara mi o da sáká, ara mi ò yá, mi ò sí nílé. Ilé ìwòsàn mo wà.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù nítorí pé àwọn ìpàdé lórí fóònù, ó rọrùn kon ṣe ìpàdé tojẹ pé ó máa ń pinmi lẹ́mi. Ko ṣe ìpàdé toye pé èèyàn máa láti lọ síbi tó bá jìnnà láti lè ṣe ìpàdé toje pé wọ́n fún èèyàn láti ṣe ni, àsìkò ni wọ́n kan máa ṣọ́ pé àsìkò báí báí máa ní ìpàdé, èèyàn dẹ láti lọ sí ìpàdé náà.

Nǹkan tó máa ń mú mi rẹ́rìn pọ̀ gan, boya ti n wá ti bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí a máa ń ṣẹ̀fẹ̀, tí a máa ń sọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ to je pé o máa ń ke ki inú eeyan dub, mo mọ̀ máa rẹ́rìn. Tàbí tí bá wà pẹ̀lú àwọn ará to je pé a kan máa wà ni a máa rojo, pelu ọ̀pọ̀ láwọn ọ̀rẹ́ mi inú wa máa dùn, iru nkan bẹ́ yen náà o máa jẹ́ kí n rẹ́rìn. Àbí tí bá ń wo àwọn nǹkan lórí amóhùnmáwòrán nàa, o máa jẹ́ kí n rẹ́rìn náà.

Rárá o, èmi ò kí ń ṣẹ eni tí kò ń jẹ ẹran o. Èmi máa ń jẹ ẹran dáadáa, mo fẹ́ràn ẹran. Ẹran oríṣiríṣi ni máa ń jẹ, àmọ́ ẹran tí mo fẹ́ràn láti máa jẹ jù ni ẹran edìẹ. Mo máa ń jẹ ẹran edìẹ dáadáa nítorí pé o dáa fún ara, o dáa fún ara, ó máa ń ṣara lóore, ó dẹ̀ ní protein tó pọ̀ nínú, nítorínà ẹran edìẹ ni màá ń jẹ jù.

Tí mo ti kẹ́yìn lọ wẹ́yín mi sí, ó máa ti tó bí oṣù mẹ́fà tí mo tí lọ kẹ́yìn lọ wẹ́yín mi. Nítorí pé kò sí dókítà eyín ní agbègbè mi, ibi tó wà ó jìnà. À dẹ̀ tí máa lọ síbẹ̀ ní ọ̀sẹ̀ mẹ́ta mẹ́ta kó rọrùn. So ìgbà mí, ó máa ń tọ́ ọdún kan kí n tó lọ, àbọ̀dun méjì àmọ́ mó máa ń gbìyànjú pé mo lọ.

Tí má tẹ fọ́ọ̀nù mi lèralera ló má ń gbóná. Tí bá tẹ̀ lá tẹ ju fọ́ọ̀nù mi má ń gbóná. Àmọ́ tí ǹ bá tẹ ko kì ń sábà gbóná. Tí bá tẹ lèralera ló má ń jẹ́ kí fọ́ọ̀nù mi gbóná. Tí ǹ bá ń ṣe ǹkan tó pọ̀ lórí ẹ̀. Tí bá fọ́ọ̀nù bá tẹ́ ti gbóná bẹ́yẹn bátìrì rẹ̀ má ń tètè lọlẹ̀. Àmọ́ tí ò bá gbóná bátìrì ọ̀ kí ń tètè lọlẹ̀.

Mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn dáadáa láti Dubai sí Turkey sí Kenya sí Rwanda. Àwọn ìlú mẹ́rin tí mo ti rìnrìn àjò lọ rí níyẹn. Mi lọ ju àwọn ìlú mẹ́rin rìnrìn àjò. Àwọn ìlú mẹ́rin yẹn jẹ́ ìlú tó rẹwà, tó ri pé ó ṣọ̀wọ́n mi láti lọ síbẹ̀ lẹ́ẹ̀kan sí àbí ẹ́mi di sí.

Mo má n tó ju àra mi ní pé mi ò kín jẹ oúnjẹ tí o yẹ kin jẹ, mi ò kín jẹ ijẹ̀ kú jẹ, mi ò dẹ kí ń mú imu kú mu, mo dẹ máa rí pé mo láàgún dáadáa lójoójúmọ́. Ó lè má jẹ nǹkan tó lọ jìnà àmọ́ máa rí pé mo lágún, o lè jẹ àárín ilé nìkan náà ni màá ṣàrí pé mo lágún ṣàá lójoójúmọ́.

Mi ò ní agbála ojo o. Ayé àtijọ́ lọ tí n na máa ń ṣe yẹn. Ayé ìsìnyi wọn kì í sábà ṣe irú nǹkan bẹ́yẹ̀n mọ́. Nítorí náà mi ò ní agbála ojo rárárara. Àmọ́ mo ní nǹkan tí mo lè fi gbọn omi tí n bá nílò láti lo omi àbí tí n bá nílò láti tọ́jú omi fún ọjọ́ iwájú mo ní.

Mo ti gùn rí àmọ́ ó ti pẹ́, ó ti ṣe díẹ́ sẹyìn tí mo ti gùn. Ó ti pẹ́ díẹ̀ yẹn tí mo ti gùn. Mo ẹ máa tú gùn. Mo máa n gùn ṣá, àmọ́ kò kín ṣe nísìn ó tún máa ṣe díẹ̀ síwájú kí n tó ṣe. Tori ko n ṣe nkán ti máà ṣe ní lóòrèkóòrè. Ó jẹ́ nǹkan tí máa ń ṣe lẹ́ẹ̀koo kan. Ẹ̀ẹ̀kan kan kó ṣe gbogbo ìgbà ní máa ṣe.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ pọ̀ tí mo ń lò. Àmọ́ èyí tó dáa jù tí mo mọ̀ tí màá ń lò ó ni Premier. Òun ni màá ń lò jù. Mi ì lo ìmi rí mi mọ̀ bó ṣe rí o, àmọ́ fún èmi o ìyẹn ni màá ń lò. Òun dé ni, lo láti ṣe pẹ̀lú eyìí tí n bá rí. Mo lè dọ́jà, kí n màá rí èyí tó wù mi láti lò. Èyíkéyìí tí n bá rí lò, màá lò ó bẹ́ẹ̀.

Oúnjẹ púpù náà, mi ò fẹ́ràn rẹ̀ rárá. Ra nitorí pé àti kékeré lọ́ ti kọ́ mi pé kí máa dáná fúnra mi. Mi ti máa ń jẹ oúnjẹ mi ti máa ń jẹ. Oúnjẹ púpù náà kò ṣe nnkan tó mọ̀ mi lára láti máa rà jẹ. Nítorí náà mi ò fẹ́ràn ẹ̀ rárá rara. Kò ṣe nnkan tó mọ̀ mi lára la tí máa ṣe láti lẹ̀

Àní torí pé customer is always right. Mo máa ń bá wọn ní ìbáraẹnisọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Mo máa ń gbiyan ju láti, láti gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ, mo máa jẹ́ kó yé mi, mà á, mà á fi ara mi si ipò wọ́n, mà á fi mọ nǹkan tó ń dùn wọ́n gangan lọ́kàn kí ó tó jẹ́ kí n má sọ tèmi náà káwọn náà ba lè gbọ́ mi yé. Ṣò irẹ̀lẹ̀ àti sùúrù mo fi máa ń bá wọ́n ní ìbára mi sọ̀rọ̀ kí wọ́n ba lè padà máa ni jọ̀ mi.

Rárá mi ò mọ tí ń pẹja, àmọ́ ó wà lára àwọn nǹkan tí mo fẹ́ kọ́ láti ṣe Àwọn nǹkan tó pè ní bucket list, ó wà lára bucket list mi A ti pẹja fúnra mi tí máa dẹ̀ pa, tí máa dẹ̀ ṣe, tí máa jẹ́. Mo mọ bí wọ́n tí ń pẹja, mi ò kọ́ rí, mi ò rí ẹni tí ó kún ún máa kọ́ bí wọ́n tí ń pẹja rí. Àmọ́ mo máa kọ́ ìyẹn padà, mo máa kọ́ bí wọ́n tí ń pẹja, máa sì pẹja.

Nára mi kẹ̀, no o, mi kì í na ara mio, mi ò kí ń fẹ́ na ara mi ṣe. Kí ni àǹfààní tó wà lára kí ọ̀nà ara rẹ, mi ò ṣe rí. Àmọ́, Nigbà mi mo máa ń bára mi wí pẹ̀lẹ́ nu. Ti máa bára mi sọ̀rọ̀ pé, ti máa bára mi sọ òdodo tó odọ́dọ́rọ́, tí mbáa ṣe nǹkan tó dà, abí tí máa ṣe nǹkan tí ó dà, máa bára mi sọ̀rọ̀ pé nǹkan tí mò ń ṣe yi kò da. Ma bára mi sọ̀rọ̀, máa, máa bára mi jà gan ni igbà mi. Àmọ́ mi ò kí ń na ara mi torí pé kò sí àǹfààní kankan tí ẹ̀ ń ṣe.

Mo ti lọ s'ágọ̀ rí dáadáa, dáadáa, àmọ ko n ṣe gbogbo ìgbà ni màá ń lọ. Gbogbo ìgbà tí, to bá pa dáńdan fún mi láti lọ, mo màá lọ. Àmọ tí ó bá padà dáńfó fún mi láti lọ, mi ò ní lọ. Pe ki n ṣe nǹkan tí mo rí pé ó pa dàndáń fún eeyan láti máa ṣe. Nítorí náà, èmi kì í fi bẹ́ẹ̀ sábà lọ sí ibẹ̀. Eko-ńkan ni màá ń lọ. Ó gbọdọ̀ pa dàndáń ni.

Níbi iṣẹ́ mo máa ń ṣé kojú àwọn ìṣòro ni pé mo máa ń kọ́kọ́ gbìyàn jú láti wádìí ǹkan tó fà ìṣòro yẹn. Tí mo bá fi lè mọ ǹkan tó fà tí ìṣòro yẹn fi wà, mo sẹ̀ máa mọ̀, bímo se máa kọjú ẹ̀. Nítorí pé ó dá mi lójú pé tí bá fi lè mọ ìdí ìṣòro, mo máa mọ̀, bímo se máa kọjú ìṣòro náà. Bímo sì máa ń ṣe é ní ó dẹ̀ máa sì ṣe fún mi dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ oúnjẹ, mo fẹ́ràn oúnjẹ tó ní ata tórí pé ata ó da, ó ní àwọn nǹkan tó máa ń ṣe lára, ó de máa ń jẹ́ kí oúnjẹ kó lọ lẹ́nu. Àti kékeré ni mo ti máa ń jẹ ata. Nítorí náà, eni niibi tí mo ti wá ó ní ọ̀rọ̀ kan tá máa ń sọ pé "ẹmi tí ò bá jẹ ata, èmi yẹpẹrẹ ni". Nítorí náà ata tí mo mọ̀ àti kékeré yìí máa jẹ ata. Mi ò lè jẹ oúnjẹ tí ò bá ti ní ata kí ó lè lọ lẹ́nu mi rárá.

Mo máa ń ka àwọn àdéhùn dáadáa, nítorí pé ó ní àwọn nǹkan kan tí wọ́n máa ń fipamọ́ tí ìwọ ni rí nínú àdéhùn, tí wọ́n bá jẹ lọ tawọ́ bọ̀ tí ò ń fi signature sí láyìí ká, kò sí àtúnṣe fún mọ́. Nítorí náà mo máa ń ka àdéhùn dáadáa, mo lè ka bí ẹẹ́mẹta abẹ́ẹ̀mẹ́rin kí n rí pé ó yé mi dáadáa kí n tó tawọ́ bọ̀ láti sign.

Gbádùn mi ò ṣòro rárá. Mo fẹ́ràn láti máa wo eré ìdárayá, kí máa wo kí n dà wá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àbí kí n wá pẹ̀lú ẹni kejì mi. Àkọ́ máa ṣeré kí nu wa máa dùn. Bẹ́ẹ̀ ni ìdárayá mi. Mi ò nílò ǹkan tó ṣe ǹkan tó lọ́ far rárá bí a bá ti ń ṣe bẹ́ẹ̀, ó tito fún mi.

A máa ń pawó pamọ́, ní nǹkankan gbogbo igbá kó, àmọ́ a máa ń pawó pamọ́. A máa ń pawó pamọ́ torí ó ṣe pàtàkì kí a máa pawó pamọ́. Teeyan ò bá pawó pamọ́, eeyan ò ní ní àkójọ rárá, rárá ni. So pé pawó pamọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì gan ni kí ọlá tí gbọ́dọ̀ máa ṣe.

Mo máa ń ṣe ìdárayá dáadáa, màá ń ṣe ìdárayá torí pé ìdárayá jẹ́ nǹkan tí ó pàtàkì fún ènìyàn láti máa ṣe. Ó jẹ́ ǹkan tí ó dáa kí eyan ma ṣe lóore kóòré. Torí ẹni tí kò bá ṣe ìdárayá, báwo ni inú ẹ ṣe fẹ́ dùn? Báwo ni ara ẹ ṣe fẹ́ yá tí wọ́n á fi máa dojú kọ àwọn ǹkan kan.

Ẹ̀ẹ̀kan lọ́ósẹ̀ ni máa ń ṣe ìmọ̀tótó ilé mí. Ẹ̀ẹ̀kan lọ́ósẹ̀ ní. Íjọ ájé dèé ni. Lépè íjọ ajé, kòn ṣè gbógbó ígbá ní máa n jáde. Tí bá wà nílé bẹ̀yèn, mó màá ṣe ìmọ̀tótó ilé mi. Ibúgbé mí tí mò ń gbé, màá ṣe ìmọ̀tótó ẹ̀. Màá rí i dájú pé gbógbó ẹ̀ ò mọ tónítóní, tí kò ní àbàwọ́n kánkán nínú rárá.

Ẹẹ̀mẹta lọ́sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń ní ìpàdé. Àmọ́ ìpàdé ránpẹ́ ránpẹ́ ni mo màá ń ní. Kò ń ṣe ìpàdé tí ó jẹ́ onígbọ̀ọ̀rọ̀. Ìpàdé ránpẹ́ ránpẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ ni màá ń ní ní ẹ̀ẹ̀mẹta l'ọ́ṣẹ́ ọ̀sẹ̀. Ó dàá ṣe pàtàkì nítorí pé ìpàdé yẹn ni a fi máa ń sọ̀rọ̀ nípa bí iṣẹ́ ṣe ń lọ, àwọn nǹkan tí ó yẹ ká ṣe, àwọn nǹkan tí o yẹ ká ṣe, àwọn nǹkan tó kù tí a máa ṣe. Gbogbo ẹ̀ ni a máa ń sọ ní ìpàdé náà.

Mo fẹ́ràn i ya wòrán dáadáa, àmọ́ mi ò, mi ò fi bẹ́ẹ̀ dá nínú ní àwòrán. Àmọ mo fẹ́ràn láti máa ya àwòrán, àwọn kan máa ń sọ pé a iyàwòrán mi pé ó dára, àwọn kan máa ń ní pé àwòrán tí mo yà ò dára. Àmọ́ ìyẹn ò kí ń determine, mo máa ń rí pé mo ya àwòrán ìgbà to báwu mi yà.

Máa ń jẹun nínú ọkọ̀ mi dáadáa, àmọ́ kọ̀ ń ṣe oúnjẹ tí jẹ́ pé ọwọ́ mojì méjì ni mo lè fi jẹ, oúnjẹ dẹ́ pé ọwọ́ kan ni mo lè fi jẹ ni máa ń jẹ. To jẹ́ pé ọwọ́ kan péré ni mo máa fi jẹ, òun ni máa ń jẹ. Nítorí pé kí n bá lè máa ṣe iye méjì ti máa ń wọkọ̀ lọ́wọ́.

Mo máa ń ṣiṣẹ́ láti ilé, tí bá rí iṣẹ́ tí máa gbà kí n ṣe láti ilé. Mo rí pé iṣẹ́ àti ilé ò dá, ò dá kí eeyan ma siṣẹ láti ilé torí ó máa ń fún eeyan ní àǹfààní láti ṣe nǹkan púpọ̀. Nǹkan oríṣìíríṣìí lo máa ń fún eeyan ní àǹfààní láti ṣe. Bíi lára láàrin ilé tí eeyan ba fẹ́ dáná, ṣé gbá ṣà wò àwọn nǹkan mi, eeyan ti ní ní ayé láti máa wọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́ padà. To ṣe pé wàhálà mi tun ní yẹn.

Ó ti ṣe díẹ̀ tí mo ti kẹ́yin rìnrin àjò fún iṣẹ́, ó ti, ó ti, ó ti pẹ́, ó ti ṣe ọjọ́ mẹ́ta kan mo ti kẹ́yin ìrìn àjò fún iṣẹ́. Àmọ́ tí, tí n bá nílò láti ṣe ìrìn àjò fún iṣẹ́, mo màá rìn àmọ́ ó ti pẹ́ tí mo ti ṣe iru e gbeyín.